Ní ìgbà tí irun mi bá kún ni mo máa ń gẹ tàbí mo ní nǹkan ṣíṣe láti ṣe, màá kọ́ lọ carve ẹ. Kò n ṣe pé màá gẹ́ bẹ́yen náà, but mi ò gẹ́ irun o. Mo máa ń ṣe irun ni torí obìnrin ni mí, mò ń di irun ni, mi kì í gẹ́ irun. Àmọ́ mo ti gẹ irun rí nígbà kan, ó ti pẹ́ sá. Mo ti gẹ irun rí àmọ́ ní ìsìn mò ń di irun ni.

Kí ni mo máa ń ṣe kí n tó lọ sùn? Mo máa wẹ̀, tí ń bá tí ì jẹun, mo máa jẹun, àmọ́ tí bá ti jẹun, màá kán wẹ̀. Màá tẹ fóònù díẹ̀, màá bá boyfriend mi sọ̀rọ̀ kí n tó wá lọ sùn. Tí m bá ti ṣe gbogbo iyẹn tán ni mo máa ń sùn. Mà á gbàdúrà o kí n tó sùn, mà á gbàdúrà, mà á wá sùn. Bí mo ṣe é ṣe níyen, àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó sùn nìyẹn.

Ṣé mo máa ń jẹ gum? Ṣọ máa ń jẹ gum ni? Wọn kì í jẹ gum. Ṣèbi wón máa ń fi gum lẹ ǹkan ni. Bóyá wọ́n fi gum lẹ bàtà, bóyá wọ́n fi lẹ ìwé, tàbí àwọn nǹkan mi. Wọn kì í jẹ gum o. Ṣé super glue kọ ni gum ni? Wọn ò ma kí jẹ gum o, àbí gum wo? Oh, chewing gum, chewing gum tó máa ń wà nínú sweet. No, mo máa ń jẹ gum bọ̀, mi kì í jẹ ẹ bẹ̀yẹn náà. Kò actually dáa fún ara. Ah, that's another thing. Ẹ̀yàn le gbé mi, tí ẹ̀yàn bá dẹ̀ gbé mi, kò dá, kò dára tán bá gbé mi. Èmi really jẹ gum o.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn èrọ ọlọ́gbọ́n nílé mi. Bíi daddy mi, mummy mi, àwọn ẹ̀gbọ́n mi, àwọn ọlọ́gbọ́n ni wọ́n. Ọ̀rọ̀ tó máa ń sọ, ó máa ń ní làákàyè inú, ó máa ń ní, ó máa ń ní làákàyè inú. Ọ̀rọ̀ tó máa ń sọ, ó máa ń ní ìtumọ̀. And gbogbo wọ́n graduate ni wọ́n. Wọ́n ti lọ sí ilé ìwé gíga, ilé ẹ̀kọ́ gíga. Wọ́n dẹ̀ ti, wọ́n ti ṣetán nílé ìwé. Àwọn kan ń ṣe business, ìkan ń ṣiṣẹ́ ní health. So ọlọ́gbọ́n, ọlọ́gbọ́n pọ̀ nílé mi. Èmi fún ara mi gan, ọlọ́gbọ́n ni mí. Bẹ́ẹ̀ ni.

Rárá o, mi kìí kọ ìròyìn ní ibi iṣẹ́ o. Ẹ́n! Bóyá mo máa ń kọ, bóyá mi kìi kọ, tí n bá kàn fẹ́ jẹ́ iṣẹ́ kan tàbí imi, bóyá fún ọ̀gá mi àbí fún ẹgbẹ́ kan tí mo wà nú rẹ̀. Ẹgbẹ́ kan tó ń, tó ń fight against, ẹ́ẹ́, antimicrobial resistance. Ẹ̀hẹn, mo lè kọ ìròyìn sí group wa lórí, ẹ́ẹ́, ẹ̀rọ ayélujára. Bóyá mo kàn fẹ́ pass information kan sí àwọn group members wa. Ìgbà yẹn nikan ni mo máa ń kọ ìròyìn o ní ibi iṣẹ́. Mi n ṣe newscaster, mi n ṣe oníròyìn. So, mi kì í sábà kọ ìròyìn bẹ́yẹn náà.

Bẹ́ẹ̀ni, especially tí n bá fẹ́ gbé laptop níbi iṣẹ́, ìyẹn laptop yẹn ó wà nínú àpò ẹ̀yìn. Tí n bá dẹ̀ fẹ́ gbé, bóyá mo fẹ́ lọ lò ó ní ọ́fíìsì ọ̀dọ̀ mi, ọ́fíìsì ọ̀gá wa ló wà. Tí n bá nílò rẹ̀, màá lọ gbé lọ́dọ̀ ọ̀gá wa, inú àpò ẹ̀yìn ló dẹ̀ wà. So tí n bá ti fẹ́ gbé, màá gbé sẹ́yìn náà ni. So mo máa ń gbé àpò ẹ̀yìn, tàbí tí n bá fẹ́ travel, mi kì í sábà lo travelling bag tó máa ń fà nílẹ̀. Àpò ẹ̀yìn ni mo máa ń kó aṣọ mi sí tí n bá fẹ́ travel. Tí n bá lo ọjọ́ tó pọ̀, àpò ẹ̀yìn ni màá gbé.

Ayé ní o, ayé ni mo máa ń fún oní ìtara, mo máa ń sún fún wọn ni. Torí èmi ò like wàhálà especially níbi iṣẹ́. Mi like kí n máa bá yànjà ki won wa máa, ki won wa máa pe ẹjọ́ lé wa lórí. Mi ò like irú àwọn nǹkan yẹn. So ẹni tó bá jẹ́ oní ìtara, mo máa ń sún fún wọn ni. Ǹkan tí mo máa ń fún wọn ojú yẹn lọ kí n sún ni, kí n yẹra fún wọn. Ayé ni mo máa ń fún wọn o. Kí olúkalùkù wà láyé ara ẹ. Mi ò bá onítara dowo pọ̀ tàbí ṣe ǹkan pọ̀. Mo máa ń fún wọn ní space wọn ni. Tí ǹkan bá dẹ̀ pa wá pọ̀, mà á, mà á rí pé oníkálúkù ń ṣe ǹkan yẹn kò dẹ̀ sí wàhálà rárá. Torí èmi ò like wàhálà fún ara mi.

Orí máa ń fọ́ mi nígbà kọ̀ọ̀kan ṣá, boya ti ń bá ṣe nǹkan tó stress mi, bíru tí n bá ṣiṣẹ́ tó pọ̀ níbi iṣẹ́, orí máa ń fọ́ mi. But tí n bá ti sinmi, tí n bá ti sinmi díẹ̀ ó máa ń lọ. Mi kì n tètè lo òogùn fún gan, màá kàn sinmi ni. Tí n bá ti relax ó kò n máa lọ fún ará rẹ. Especially tí ń bá wẹ̀, tí ń bá wẹ̀ ara mi kan máa tutù, gbogbo orí fífọ́ yẹn kan máa lọ. Kò wọ́n, kò le bẹ́ẹ̀ yẹn.

Ṣé mo máa ń mu àwọn èrò ìlera? Rárá o. Ṣé bí àwọn àgbo? Mi kì n mu àgbo o. Mi kì í mu àwọn èrò ìlera. Kí ni àwọn èrò ìlera? Ṣé bí supplements? Mi kì í sábà lo gbogbo àwọn kiní yẹn. Jésù ni ìlera mi. Nǹkan ìlera tí mo máa ń mu ni holy communion. Ẹ̀jẹ̀ àti ara Jésù. Nǹkan tí mo máa ń lò fún ìlera mi nìyẹn. Ó tàn.

Báwo ni mo ṣe máa ń tọrọ àforíjì? Hmm kò lè. Mà á sọ fún ẹni yẹn pé mo mọ̀ pé nǹkan tí mo ṣe ò da. Mà á jẹ́ kó mọ̀ pé mo ti rí pé nǹkan tí mo ṣe kò da, pé mi ò dẹ̀ ní ṣe mọ́, pé kó forí jìn mi. Ó ṣe, ó ṣe pàtàkì gan kí èèyàn mọ nǹkan tí ó ṣe láì dá kó tó máa sọ pé kí èèyàn má bínú. Kò da, ká kan má sọ má bínú, má bínú, o ò mọ̀ nǹkan tó ṣe o. O ò mọ̀ bóyá nǹkan tó ṣe ó da àbí kò da o. O kàn n sọ pé má bínú, má bínú, o ò tiẹ̀ rò ó gan. O ò ró. O kàn sọ má bínú, ìyẹn, ìyẹn kò da torí o sì máa tun padà ṣe kiní yẹn. Kiní yẹn tó kàn sọ casual má bínú sí, o sì máa padà ṣe. Tó ò bá mọ̀ láì dá, o sì máa padà ṣe. So nǹkan tí èmi máa ń ṣe ni pé mà á ronú sí nǹkan tí mo ṣe. Tí n bá ti rí pé ah òótọ́ ni o, kiní yìí ò da, mà á tọrọ idàríjì, mà á ní kan forí jìn mi. Bí èmi ṣe máa ń ṣe nìyẹn. Mo wà quick to say I am sorry.

Bẹ́ẹ̀ni, à, mo máa ń ra nǹkan dáadáa lórí Íńtánẹ́ẹ̀tì, especially data. Mo máa ń ra data gan lórí Íńtánẹ́ẹ̀tì, bíi óòpe, óòpe gangan ni mo máa ń lò jù. Mo máa ń ra data, mo máa ra airtime tí mo lè fi máa pe àwọn èèyàn mi. Mo rẹ̀ máa ń ra oúnjẹ lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń ra oúnjẹ, mo máa ń ra bàtà, mo máa ń ra aṣọ. So kò sí nǹkan tó té mi ò lè rà lórí Íńtánẹ́ẹ̀tì. Ó ti è máa ń dùn mí nínú gan, tó bá lè gbé wá sílé fún mi tí mi ní rìn lọ síta lọ ra nǹkan kan. Ká máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì yẹn ó rọrùn, ó rọrùn gan ni. Ó rọrùn gan láti ṣe. Ó kan jẹ́ pé àwọn nǹkan wọn ò wúlò. O máa, o máa send owó sí wọn tán, wọ́n lè block ẹ, kọ má gbé nǹkan tó order fún yẹn wá. Yen ló máa ń, eh, mú àwọn èèyàn bẹ̀rù láti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àmọ́ èmi, mo máa ń sọ̀sì fún ẹni tí ò le yàn mi jẹ, ẹni tí ò lè gbówo mi sá. Èmi máa ń sọ̀sì fún kín tó ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Mi, mi sì ní ẹgbẹ́ eré ìdárayá kankan bẹ́ẹ̀ yẹn náà. Èmi àti fóònù mi ni, ṣá, èmi àti fóònù mi àmọ́ tí ń bá máa wà nínú ẹgbẹ́ eré ìdárayá kankan, bóyá, bóyá basketball, ṣá. Àmọ́ ó ní eré ìdárayá kan tí èmi àti alájogbé ilé mi kan máa ń, máa ń ṣe. A máa ń, a máa ń play ludo à dé máa ń play what. Ó dẹ̀ máa ń, ó dẹ̀ máa ń mú mi dárayá dáadáa bẹ́ẹ̀ ni. Ó dùn gan. Eré yẹn dùn gan.

Dáadáa, à, iṣẹ́ ọ̀fẹ́ gan an ni mo ṣé rí jù. Bíru, kí n, kí n máa lọ sí ilé ìtajà ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n mi baker ni. Wọ́n ń ṣe àkàrà òyìnbó. Wọ́n, wọ́n dè ń ta àwọn ǹkan tó máa ń fi ṣe àkàrà òyìnbó. Àkàrà òyìnbó jẹ́ cake. Eleyii tàwọn òyìnbó ń pè ní cake. Ọ́un ní àkàrà òyìnbó. So mo máa ń lọ sí shop wọn dáadáa kí n, kí n rán wọn lọ́wọ́ láti máa tajà. Mo dẹ̀ máa ń rán wọn lọ́wọ́ láti bake náà. Wọn ò dẹ̀ sanwó fún mi. Iṣẹ́ ọ̀fẹ́ ni mo ṣe jù. Tàbí ilé ìtajà mummy mi náà, wọ́n ń ta beverages bíi coke, Fanta. Mo dẹ̀ máa ń dúró sí shop dáadáa fún wọn. Wọn ò dẹ̀ sanwó fún mi. Àní iṣẹ́ ọ̀fẹ́ ni mo ṣe jù sẹ́.

À, bẹ́ẹ̀ni o, mo máa ń pa owó pamọ́ dáadáa. Bíi ru ọdún tó kọjá níìsín, mo pa owó mọ́ gan-an, gbogbo owó tó ń wọlé fún mi. Bíi half e ni mo máa ń pa mọ́. Mo pa owó mọ́ fún fóònù tí mò ń lò yìí, mo pa owó mọ́ fún kí n lè fi rà. Mo pa owó mọ́ fún house rent mi, mo pa owó mọ́ fún certificate mi. So, mo máa ń pa owó mọ́ dáadáa. Ọdún yìí níìsín mo tìtì bẹ̀rẹ̀ kí n lè sanwó ilé, mo tún pa owó mọ́ báyìí. Mo máa ń pa owó mọ́ dáadáa o. Nǹkan táyé gbà nìyẹn níìsín, ó dẹ̀ dà kí ọmọ pa owó mọ́, nítorí ìgbà tó bá máa nílò rẹ̀, o lè, o lè, o lè rí mú jáde. To bá nílò láti boya sanwó fún nǹkan pàjáwìrì kan. So, ó dà gan-an kí yan maa pa owó mọ́.

Aaa bẹ́ẹ̀ni o, mo ti gun ọkọ̀ ojú omi rí. Ìlú tí mo ti wá Riverine ni orí omi ló ń pè. Riverine area ni ìlú tí mo ti wá. So tí mo bá ti kúrò ní ilé tá ń gbé gangan iyẹn dry land. So tí a bá ti lọ ilé ọ̀dọ̀ wa gangan ibi tá ti wá, iyẹn lórí omi Riverine. A bá ti lọ kí àwọn ìdílé wa, ọkọ̀ ojú omi la máa ń wọ̀ lọ sí òdìkejì ibi tán wá. So mo máa ń gun ọkọ̀ ojú omi tí bá ti lọ sí ilé ọ̀dọ̀ wa níbi táa ti wá. Ìyẹ̀n l'Òǹdó State ní Ìlàjẹ́ Local Government.

A, mo mọ bí a tí ń se oúnjẹ gan o. Mo máa ń se oúnjẹ gan. Àwọn ọ̀rẹ́ mi gan, inú wọn máa ń dùn ni tí mo bá dáná. Tí mo bá se oúnjẹ fún wọn, tí wọ́n bá gbọ pé mo se oúnjẹ, inú wọ́n máa ń dùn ni. Nítorí wọ́n mọ̀ pé oúnjẹ tó dùn ni wọ́n máa jẹ. À, mo fẹ́ràn kí n máa se oúnjẹ gan. Ká máa se oúnjẹ gan ni hobby mi. Mo fẹ́ràn rẹ̀ gan. Àmọ́ nǹkan tí mi ì fẹ́ràn ni kí a máa fọ abọ́. Hmm! Mi ì fẹ́ràn kí a máa fọ abọ́ rárárárárárárá. Àmọ́ ká máa se oúnjẹ. Oh! Mo fẹ́ràn kí a máa se oúnjẹẹẹẹ.

Mi kì n sábà jẹ́ kí fóònù mi gbóná o. Tí fóònù mi bá ti n gbóná, mo máa n fi sílẹ̀ ni kó tutù díẹ̀. Ìgbà tí fóònù mi ma n gbóná ni bóyá mo ti, mo ti wà lórí rẹ̀ fún ìgbà tó pọ̀, pé mo kàn tẹ̀, mo kàn tẹ́ fóònù mi, mi dàwọ́ dúró. O máa n jẹ́ kí fóònù mi gbóná. Mi dé fẹ́ràn kí fóònù mi máa gbóná. Tó bá ti gbóná bẹ́yẹn, mà á mú sílẹ̀, mà á fi sílẹ̀ kó tutù díẹ̀, kí orí ẹ tutù, kí orí ẹ wálẹ̀. Iyẹn ló da fún fóònù. Tí fóònù bá n gbóná nígbà gbogbo kò da fún bátìrì fóònù. Ó máa n ba fóònù jẹ́.

Bóyá ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn jù nínú ọjọ́ torí wípé mo mọ̀ pé mo máa wà nílé, mo dẹ̀ máa wà lórí bẹ́ẹ̀dì mi, lórí fóònù mi ní ìrọ̀lẹ́ tàbí kí n sùn. Ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn jù àti alẹ́. Mo fẹ́ràn alẹ́ nítorí wípé mo máa ma sùn, mo dẹ̀ like kí n má a sùn, mo fẹ́ràn kí n má a sùn gan. Mo like orun sísun. So alẹ́ àti ìrọ̀lẹ́ ni nínú ọjọ́ tí mo fẹ́ràn jù. Bẹ́ẹ̀ ni.

Mo máa ń pè wọ́n ni. Máa pè wọ́n lórí fóònù mi, pé a o tó ọjọ́ mẹ́ta o, táà á rìn yín lọ́dọ̀ wa. Kí ló ṣẹlẹ̀ o? Ṣé kò sí, tàbí kí n kan kí wọ́n, tàbí kí n sọ fún wọn pé mo ṣẹ̀ ra ọjà mi, pé kan wá ra ọjà lọ́wọ́ mi. Bimo se máa ń gbọ́ irọ àwọn oníbàárà mi nìyen. Mo dẹ̀ lé ṣí group chat fún wọn lórí WhatsApp. Má kàn má má dropu message fún wọn nígbà kọ̀ọ̀kan, kan lè mọ̀ pé mo ṣì wà o, kọ́ wa bá mi ra nǹkan.

Rárá o, gbogbo óúnjẹ ló ń lọ lẹ́nu mi. Kò sí oúnjẹ kan tí mo kọ̀, kò sí oúnjẹ tí mi ò fẹ́ràn. Gbogbo oúnjẹ ló ń lọ lẹ́nu mi. Mi ò ní óúnjẹ kankan tí mo kóriira. Àyàfi tí ó bá dùn, oúnjẹ tó bá ti dùn, ó ń lọ nìyẹn, ó ń lọ lẹ́nu mi. Kò sí oúnjẹ kànkan tí mo, mo ní à, mi ò fẹ́ eléyí o, mi ò fẹ́ eléyí, mi wà selective. Gbogbo oúnjẹ ni mo máa ń jẹ, gbogbo protein ni mo máa ń jẹ, gbogbo nǹkan tó bá sá ti dára, tí gbogbo wa mọ̀ pé ó dára, tí èmi náà dẹ́ ti rí pé ó dára, mo máa jé ni.

Mo máa ní ǹkan tó máa ń mú mi dá yàtọ̀ láàárín àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ni ọ̀yàyà. Mo ní ọ̀yàyà gan, mo má ń yára mọ́ àwọn èèyàn, ìyẹn ni àwọn olóyìnbo ń pè ní jovial. Mo wà fẹ́rí jovial, mo ní ọ̀yàyà, mo má ń rẹ́rìn-ín síyàn, mo dẹ̀ má ń kíyàn, mo ní ọ̀wọ̀ fún gbogbo èèyàn tó wà ní agbègbè mi àtọmọ́dé o, ata gba o, gbogbo wọn náà ni mo bọ̀wọ̀ fún. Nítorí ẹni tí o bá bọ̀wọ̀ fún ló máa bọ̀wọ̀ fún wọn náà. So ǹkan tó mú mi dá yàtọ̀ láàárín àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ni ọ̀yàyà, ọ̀wọ̀ àti ká má a rẹ́rìn-ín síyàn, ká dẹ̀ má a ràn yàn lọ́wọ́. Tí n bá lè ràn yàn lọ́wọ́, mo má ń rán wọn lọ́wọ́. Tó bá wà ní ipá mi láti rán wọn lọ́wọ́, mo má ń rán wọn lọ́wọ́. Bó ṣe yẹ kó rí nìyẹn? Bí ilé ayé, bó ṣe yẹ kó rí nìyẹn?

Láti ìbẹ̀rẹ̀ ọdún yìí torí ọdún tuntun la wà níìsín, láti ìbẹ̀rẹ̀ ọdún yìí nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan, tí mo dẹ̀ ń gbàdúrà sọlorun kó máa ràn mí lọ́wọ́ ṣi ni, kí n jí láàrọ̀, kí n gbàdúrà. Tí n bá ti gbàdúrà, kí n ṣiṣẹ́ ilé. Tí bá ti ṣiṣẹ́ ilé, kí n wẹ̀, kí n dè múra fún ibi iṣẹ́ mi, màá dẹ̀ wo orí WhatsApp, màá reply gbogbo messages tí mo ní. Ǹǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan nìyẹn, kí n jí, kí n gbàdúrà, kí n ṣiṣẹ́ ilé, kí n wẹ̀, kí n dè múra ibi iṣẹ́.

Nǹkan tí mo lè sọ pé mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ni ọ̀wọ̀. Bí mo ṣe sọ ní recording tí mo ṣe sẹ́yìn, ọ̀wọ̀, ọ̀wọ̀ jẹ́ pàtàkì gan. Ọ̀wọ̀ jẹ́ nǹkan pàtàkì gan láàárín àwọn ènìyàn. Ka ní respect fúnra wa, kí ọ̀rọ̀ wa dé yẹra wa dáadáa. Ka lè jọ ṣiṣẹ́ pọ̀, kí iṣẹ́ yẹn kó lè máa gberu si. So nǹkan tí mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ni ọ̀wọ̀. Ka lè ṣiṣẹ́ pọ̀, kó dẹ̀ jẹ́ ẹni tí ó fẹ́ ṣiṣẹ́, ẹni tó ní ọkàn láti ṣiṣẹ́. Mi ò like ọ̀lẹ. Mi ò like kí ènìyàn ya ọ̀lẹ. Ó lè rẹ ẹ lọ́jọ́ kan pé ok o, mi ò lè ṣiṣẹ́ lénu, àmọ́ kó máa rẹ ẹ lójoojúmọ́, ìyẹn ò da fún iṣẹ́ rárá. Mi ò fẹ́ràn kí ènìyàn ya ọ̀lẹ, ọ̀lẹ ò da fún iṣẹ́. Ó máa ń mú iṣẹ́ fà ni. Mi ò like kí iṣẹ́ máa fà.

Báwo ni mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Bí mo ṣe sọ, ọ̀wọ̀ yìí náà ni àti ọ̀yààyà. A dẹ̀ máa rẹ́rìn. A dẹ̀ ní ọkàn láti ṣiṣẹ́. Ǹkan tó máa ń mú iṣẹ́ lọ dáadáa nìyẹn. Kò sí pé mo da jù ẹ lọ, mo ṣe eléyi jù ẹ lọ, ká jọ ṣiṣẹ́ papọ̀ kí iṣẹ́ yẹn kó lè máa gberú si. Ǹkan tí èmi máa ń ṣe ni yẹn, ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi niyẹn kò le rárá.

Bẹ́ẹ̀ni o, mo máa ń rọrùn nígbà tí mo bá sùn. Tí mo bá kàn tí ẹ̀ sùn lọ́sàn gan, tí àwọn kan máa ń ní tí wọ́n bá ti sùn lọ́sàn tó bá ti di alẹ́ wọ́n ò ní rọrùn sùn. Èmi, tó bá wùmí kí n sùn láàrọ̀, kí n sùn lọ́sàn, tó bá tún di alẹ́ máa tún sùn. Èmi máa ń rọrùn sùn gan o. À, mo máa ń rọrùn nígbà tí mo bá fẹ́ sùn o Ó dẹ̀ máa ń wá pẹ̀lú ìrọ̀rùn fún mi tí n bá ti dùbúlẹ̀ fún ká ní bí ìṣẹ́jú márùn, bí ìṣẹ́jú márùn ka tó mọ̀ mo ti sùn lọ. Iyẹn five minutes mo ti sùn lọ nìyẹn. Láti sùn ò níra fún mi. A ti sùn ò níra fún mi rárá. Mo máa ń rọrùn nígbà tí mo bá sùn dáadáa.

Ó ní òwe kan ní èdè mi, ìyẹn ìlàjẹ. Wọ́n máa ní, "Àbẹ̀rẹ̀ ọ̀nà, é ṣìná." Kí n sọ ní Yorùbá gan gan. Wọ́n ní ẹni tó bá ń béèrè ọ̀nà kò kí n ṣìnà. Kí n sọ ní English, "A person who asks for the way forward or asks for direction, the person does not miss direction." So èmi, mo máa ń béèrè ọ̀nà. Èmi ò kí ń tijú láti béèrè ọ̀nà torí èmi ò fẹ́ ṣìnà. Tí ọ̀nà kan bá ti dàrú mọ́ mi lójú, màá ya àbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni tó bá ń kọjá. "Ẹ dákun, ṣe ẹ mọ ọ̀nà ibí?" "Ẹ dákun, ṣe?" Èmi ò lè ṣìnà. Ẹni tó bá ń béèrè ọ̀nà kò kí n ṣìnà. So èmi, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa, kò ní ra fún mi rárá.

Báwo ni mo ṣe le sọ? Èmi ò, èmi ò dájú pé mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Torí èmi, mo máa ń wo fíìmù jẹun. Nígbà kankan, mo dẹ̀ máa ń sọ̀rọ̀ jẹun. Àmọ́ kò dára o torí oúnjẹ ó lè sápa ènìyàn lórí tó bá ń ṣe èyí.

Mo máa ń wọ short àti singlet nígbà tí mo bá lọ sùn nítorí oorù Ooru ò dá lara, oorun máa ń cause ifàn iyen rashes. Ooru máa ń cause ifàn, so màá wọ aṣọ tó light, aṣọ tó fẹ́lẹ́, singlet àti short nítorí ooru.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí etí òkun. Ó ní etí òkun kan ní ọ̀dọ̀ wa, ìyẹn Araromi Beach. Ó dẹ̀ jẹ́ attraction fún àwọn èèyàn. Àwọn èèyàn máa ń wá láti ibi gbogbo, àwọn èèyàn máa ń wá láti ibi gbogbo sí etí òkun yẹn. Ó wà very serene, omi ẹ ò dẹ̀ dọ̀tí. Àwọn èèyàn dé máa ń wá fún picnic náà. Ó dá lọ́pọ̀lọ́pọ̀.

Rárá o, owó tí mò ń gbà ò dára tó, mo sì ń wá iṣẹ́ mìíràn. Èmi dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa pèsè iṣẹ́ tó dára fún mi, àmọ́ kò da kí èèyàn kan wà kó má ṣe iṣẹ́ rárá. Óun ní mo ṣe wà ní ibi tí mo wà, kó ń ṣe pé owó rẹ̀ pọ̀ bẹ́yẹn, àmọ́ kí èèyàn má lọ di ilé iṣẹ́ fún èṣù ni mo ṣe.

É mi kì í sábàà wọ ago ọwọ́ àmọ́ mo ma ń wọ̀ nígbà kọ̀ọ̀kan, buh kọ́ n ṣe ǹkan tí mo ma ń wọ̀ ní gbogbo ìgbà. In fact, nísìyin gan mi ò ní ago ọwọ́, buh mo máa rà tàbí kí n sọ fún ọkọ̀ mi kó rà fún mi.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà, àmọ́ èmi kọ́ ni mò ń tọ́jú ẹ̀, mọ́mì mi ló ń tọ́jú ẹ̀. Àmọ́ mo máa ń lọ síbẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan kí n lọ, kí n lọ já ẹ̀fọ́, kí n lọ já ata. A dẹ̀ ní èso ní ọgbà náà, mo máa lọ já èso bíi gúọ́và, ọsàn. Bẹ́ẹ̀ni mo ní ọgbà.

Ṣé mo máa ń wọ ìborùn? Mi kì í sábà wọ ìborùn bẹ́ẹ̀ yẹn. Bóyá tí irun mi bá ti rofu ni mo ma ń wọ ìborùn, kí n lè pa á mọ́, kó má ríi pé ó ti rọ́fù. Ìgbà yẹn ni mo máa ń wọ ìborùn. Mi kì í sábà wọ ìborùn bẹ́ẹ̀ yẹn.

Báwo ni mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń wọṣọ tó dára, ànbẹ́ẹ̀ni mo máa wẹ̀ kí n tó wọ aṣọ tó dára yen. Mo máa múra dáadáa, mo dẹ̀ máa sọ̀rọ̀ dáadáa, mo dẹ̀ máa ṣe ọ̀yàyà sí wọn, mo dẹ̀ máa rẹ́rìn-ín sí wọn, mo dẹ̀ máa ṣe dáadáa sí wọn bí iru kí n fún wọn ní discount.

Mo máa pin gẹ́gẹ́ bí oníkálùkù ṣe ṣẹ iṣẹ́ sí. Ẹni tí ò bá ṣiṣẹ́, mi ò ní fun ní nǹkan kan tàbí kí n fun ní owó kékeré. Àmọ́ ẹni tó bá ṣiṣẹ́, mo máa compensate ẹ̀ dáadáa torí ìyẹn ló dájú. Ìyẹn máa encourage wọn láti ṣe iṣẹ́ tàbí láti contribute.